Nǹkan ti mo máa n so fún odò ti o máa n ko lo sí ìlú nlá ni pe, ko si ibi tó rọrùn, ko tẹra mọ iṣẹ́, ko le ya ole nílé kó wa kó lọ sí ìlú ńlá kó lo rò pé, owó àbí oúnjẹ á máa jábọ́ látọrun, ó ní láti tẹra mọ́ṣẹ́ torí ìlú, ìlú ńlá yẹn gan an ó ṣòro ju ìlú kékeré lọ.

At'ọ emi ò kín ń ṣe bẹ́ẹ̀ n'owọ́ nínọ kùnà, mi, mi, mi ò kín ń ṣọ́mọ onínọkùnà. Àmọ́ tí mo bá ti ṣiṣẹ́ gbigbi tó wọlé, mo máa, mo máa ń n'ọ́wọ́ sí ara mi, mo máa ń jẹun dáadáa, mo dẹ̀ máa ń ra aṣọ tí mo ń ra bàtà fúnra mi, mi ò kí ń ṣẹ́rù owó.

Core i5 ni mo ní. Core i5 laptop àti Core i5 desktop mo máa ń lò ní ọ́fíìsì. Àmọ́ wọn kì n ṣe SSD RAM. Iléyi tí mo fẹ́ràn ń sin, ó ní SSD RAM ni tó máa wà very fast torí àwọn nǹkan kan tí mo ń ṣe lórí e.

Ah! Ohun tó mú inú mi dùn láìpẹ́ yìí, láìpẹ́, láìpẹ́ tó ti ẹ̀ jẹ́ pé èní ni. Ǹkan tó mú inú mi dùn ni fóònù mi tó jí padà o. Torí phoonu yẹn kò ń hang láti àná bó ṣe hang tán, bí mo ṣe wà, torí mo set e sí automatic off bo ṣe off tí mo tán padà, kò tàn mọ won wà ni kí n restart e, mo restart e, kò start mo wá erase data ẹ̀ kò wá start mọ. Mo ṣe ṣe ṣe l'átàná kò, kò, kò start. But èní báyìí, bí mo ṣe tán, ló wá tàn. Ìyẹn mú inú mi dùn gan ni.

Àwọn ètò Yorùbá lórí television ń ṣe dáadáa. Wọ́n, wọ́n máa ń try, mo máa ń like gbogbo program wọn. Wọ́n máa ń, wọ́n máa ń ṣètò ọ̀rọ̀ àwọn òṣèlú, wọ́n ń ṣètò èminijọ́jọ́, wọ́n ń ṣètò àwọn ọmọ ilé ìwé, wọ́n, wọ́n ń ṣètò àwọn entertainers pẹ̀lú film. Mo máa ń like ètò Yorùbá lórí television.

Nǹkan táa fi ń dáná níìsín gas cooker ni. Tẹ́lẹ̀ la máa ń lo stove fi dáná, àmọ́ níìsín kerosene tí wọ́n burúkú. And stove o dẹ kò ṣe ń gbẹ́kẹ̀lé wọ́n máa ń ba pot jẹ́. So gas cooker ni gbogbo èrò ń lò ń sin, òun náà làwà ń lò nílé wa. A o lo inkan mi mọ laise gas cooker.

À, ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni coding pẹ̀lú AI. Bọ́n ṣe ń develop AI, mo fẹ́ ní AI titẹ̀ mi pẹ̀lú Web3 technology. Àwọn nǹkan tí mo fẹ́, àwọn ohun ìmọ̀ tuntun tí èmi fẹ́ kọ́ nìyẹn torí o ń bọ́ sí field mi. ICT, à, personnel ni mí, so mo fẹ́ kọ́ Web3 applications dáadáa.

Èmi ò máa ń wọ ìbọ̀wọ́. Mi ò wọ àǹgúlòò mi o kí n wọ ìbọ̀wọ́ torí iṣẹ́ mi kò ṣe-- mi ò ṣiṣẹ́ tó jẹ́ pé, à, mo nídí atí máa wọ ìbọ̀wọ́, ì-ì-ìbọ̀wọ́. Mi ò, mi ò ṣerú iṣẹ́ yẹn. À, àwọn iṣẹ́ mi wà very pure. Office work ni mo n se so mi o nidi e.

À, ọ̀rọ̀ tí ẹnìkan máa ń sọ nígbà gbogbo ní ìdílé wa ni pé kí Ọlọ́run kó bowá lásirí, kí Ọlọ́run kó ṣìná àánú, kí Ọlọ́run kó ṣí ojú àánú rẹ̀ wò wá, kí Ọlọ́run kó ṣìná ìná ayọ̀. Tí ènìyàn máa ró owó táa fi ṣe nǹkan tó fẹ́ ṣe, owó táa fi ṣe gbọ́ bùkátà tó fẹ́ gbọ́. Irú ọ̀rọ̀ yẹn ni àwọn ara ilé wa máa ń sọ nígbà gbogbo.